Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára gan ni nígbà tí mo bá ń jẹun. Emi o i te fóònù alagbeka mi ti mo ba n jẹun. Èmi ẹ wo tẹlifísàn tí mo bá ń jẹun. Èmi máa ń jókòó níbi tó dákẹ́ tó jẹ pé àwọn èèyàn ń sọ̀rọ̀. Emi e fe ki eeyan ma sọ̀rọ̀ lẹgbẹ mi ti mo ba n jẹun. Àwọn Yorùbá náà máa ń sọ pé oúnjẹ ni olórí ọba ohun gbogbo. Èmi máa ń ṣelèyi kí atá ko má ba à pa mí lórí. Àti pé èmi e fẹ́ kí ẹ̀eyan máa bá mi sọ̀rọ̀ àbí kí ẹ̀eyan máa ṣe nǹkan lẹ́gbẹ̀ẹ́ mi tí mo bá ń jẹun. Tí èmi bá ń jẹun, èmi fẹ́ ìdíwọ́ kankan. Bẹ́ẹ̀ náà ni tí mo bá rí tí ẹ̀yin ń jẹun lẹ́gbẹ̀ẹ́ mi, èmi e fẹ́ èmi e di lọ́wọ́ torí tí wọ́n bá ṣe irú e fún emi náà, èmi náà ó ní gbà. Èmi kan máa ń gbà àwọn èèyàn nímoran ni pé tí wọ́n bá ti mọ̀ pé àwọn o jẹun, ki wọn máa bomi sọ́dọ̀ torí ọ̀pá àwọn èèyàn ló wà tó jẹ pé tí wọ́n bá fẹ́ jẹun, wọn ò ní bomi sọ́dọ̀. Èmi ó bomi sọ́dọ̀, màá ma jẹun. Èmi ẹ tẹ fóònù. Kódà tí ẹ̀yin bá pè mí láti ibi iṣẹ́, mi ò ní gbé fóònù mi torí mo ń jẹun. Ó dìgbà tí mo bá jẹun nìkan kí n tó pe ẹni yen padà.

Àwọn nǹkan tí mo rántí nígbà èwe mi, ó pò gan. Lálá koko náà mo rántí ọjọ́ kan tí èmi àti ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́. Tí mo tẹ̀lé kiri ẹ̀kọ́ lọ aafín ọba. Ni kété tá dé aafin ọba, èmi ò mọ̀ pé àwọn ọba, ó mọ̀ mí rí. Mo ṣe débẹ̀. Ni won fii-- ni ìyàwó oba kọkọ jáde. Ni wọ́n ni, "àh, ọmọ lágbájá, kílódé tó fi tẹ̀lé ọmọ ẹlẹ́kọ̀?" kí n tó wí, kí n tó wo ẹ́yin, mo rí tí ẹnìkan ti dé tó wá gbé mi, tó gbé mi lọlé. Mo ṣe délé, bàbá mi lù mí débí. Bàbá mi lù mí débí. Ojo náà mi ole gbagbe. Aṣé ọba ló pe bàbá mi pé mò ń tẹ̀lé ọmọ ẹlẹ́kọ̀ káàkiri. Ọjọ́ tí mo tẹ́ ẹyin ọmọ yìí, ó ti, ó ti dàgbà báyìí, òun náà ti di ìyá lé ilé. Mo rántí ẹ̀ gan ni torí inú mi máa ń dùn. Ọjọ́ tí mo tun rántí ni ọjọ́ ìbí mi. Ó jẹ́ ọjọ́ tí mi ò lè gbàgbé rárárárárárárá lórílẹ̀ èdè ayé. Ó jẹ́ ọjọ́ tó jẹ́ pé mo máa ń múra fún, mo máa ń ya ọjọ́ náà sọ́tọ̀. Ibi tí màá lọ, oúnjẹ tí màá jẹ, aṣọ tí màá wọ̀, irun tí ó wà lórí mi, gbogbo nǹkan tí màá ṣe, mò máa ń yà á sọ́tọ̀ ní irú ọjọ́

Ìlú Abuja ni èmi ń gbé. Ìlú yìí ó dùn wò, ó rẹwà. Ìlú yìí ni ó jẹ́ olórí gbogbo ìlú ní orílédé Nàìjíríà. Òun ni capital, òun ni ọ̀gá ìlú. Ìlú yìí ni olórí, olórí wà ń gbé, iyen president orílédé ibẹ̀ ni ń gbé. Ìlú yìí ó jẹ́ ibi tí àǹfààní wà fún àwọn ẹ̀yàn láti rí ìṣẹ́, láti ní àwọn, láti mọ àwọn ènìyàn tuntun, láti connect wọn mọ́ àwọn olórí àti ọ̀pọ̀lọpọ̀ aye ló wà ní ìlú yìí. Ìlú yìí tóbi tó yẹ pé mi lè ka iye èèyàn tó ń gbé inú ìlú yìí torí ẹ̀yà oríṣìíríṣìí ló wà nínú ìlú yìí. Ba ṣe ní Hausa, la ní Ìgàlà, la ní Fùlàní, la ní Yorùbá, la ní Tíví, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe pọ̀. Àwọn ohun mèremère ló wà ní inú ìlú yìí. Ojú ọ̀nà dùn wo, omi wà, ibi ìgbafẹ́ gbogbo e ló wà nínú ìlú yìí tó jẹ pé kò sí ibi tí èèyàn ò lè lọ. Wàá gbafẹ́ tó wẹ̀ bá ti wà lọ́wẹ̀, wà á gbádùn ibi inú ìlú tí mo wà.

Emi gẹ́gẹ́ bi ènìyàn, mii sábà wo ojú iboju lojoojumo tí oòrùn bá ti wà, èmi máa ń wọ ojú ìbojú. Tí ó bá ti sí oòrùn, èmi ò wọ̀, àbí tó torí ìgbà mí mo ní èyí tó pé oríṣiríṣi ni mo ní. Ọ̀kan wà fún tí oòrùn bá wà, ọ̀kan sì wà tó jẹ́ pé òorun wà o, òòrùn o sì ó, mo lè lò ó. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà lèmi máa ń lò torí ìmúra. Onji bi ìmúra mi ba se lo, ni mo fi maa n wo ojú iboju èyí tó jẹ́ pé kò sí ìgbà tí ìn lè wọ́, torí náà kì í ṣe gbogbo ìgbà ni èmi fi máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń pè àwọn oníbàárà tuntun. Bóyá oníbàárà tuntun wá sí ìsọ̀ mi, ó ra nǹkan, ó di ọjọ́ kejì, màá pè é, "tò báwo ní nǹkan tó rà, ṣé o rí lò? Ṣé inú rẹ dùn sí i? Ṣé bí mo ṣe ní o rí i, ṣe bẹ́ẹ̀ lo ṣe rí?" tó bá sì sọ pé bó ṣe rí-- bí mo ṣe lò rí lò ṣe rí, inú mi a dùn pé, ah oníbárà yìí àtún lè padà ra lọ́jọ́ mi àbí a tún lè sọ̀rọ̀ npa mi fún ẹ lọ mi, tí wọn fi wá ra ǹkan lọdọ míì bí oníbárà yẹn bá sì sope, ah, òun ò ti rí lò àbí bóyá bí mo sí lórí kó lórí lọdọ tó òun, máa ní kó gbewa padà kí èmi náà kí n wo bóyá bí mo, ẹ, bí mo ṣe sọ fún un àbí nǹkan tó ún sọ fún mi bóyá òun ni ò rí lò ni àbí òun ni ò mọ bí mo ṣe ní kó ṣe tó fi rí bẹ́ẹ̀. Èmi máa ń pè àwọn oníbàárà tuntun torí kì í ṣe gbogbo ìgbà ni àwọn oníbàárà tó bá ti mọ èyàn tẹ́lẹ̀ tí wọ́n máa wá sí ọ̀dọ̀ èèyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré àdáni torí ọ̀pọ̀ ìgbà. Gẹ́gẹ́ èmi máa ń gba àwọn ènìyàn níyànjú pé kìí ṣe gbogbo ìgbà ni kó máa bá èèyàn ṣeré. Kí ẹ̀in respect kò lè wà láàárín èèyàn, káyé àwọn èèyàn lè máa fojú gidi kó máa fi wo yín. Emi ò ní ká àwọn ènìyàn máa máa bá èèyàn ṣeré. Òpọ̀ yìí gẹ́gẹ́ bí èmi, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe eré àdáni fún ra mi.

Ọjọ́ ìsinmi mi láàrín ọ̀sẹ̀ ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jùlọ torí lákọkọ náà, èmejì láàrín ọ̀sẹ̀ náà ni ọjọ́ ìsinmi mi máa ń bọ́ sí tó sì jẹ́ ọjọ́ Saturday àti ọjọ́ Sunday náà ni ọjọ́ yìí máa ń bọ́ sí. Ọjọ́ ìsinmi èmi fi máa ń dáná tó jẹ pé oúnjẹ yẹn la gbé wá fún gbogbo àárín ọ̀sẹ̀, ilé lé mi sì máa ń wà. Èmi e lọ ibi kankan torí ọjọ́ ìsinmi ló jẹ́, mo gbọdọ̀ fi sinmi. Ni ilé ni ki n sùn, gbogbo iṣẹ́ tó yẹ kii ṣe máa ṣe bó ti tọ àti bo ti yẹ.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ó ti pẹ́ gan-an, ó ti tó bi ọdún kan síbi tàwà yìí. Torí iṣẹ́ ló gba àkókò ènìyàn. Èmi máa ń gbọ́ orin o, mo jẹ́ ènìyàn tó jẹ pé mo fẹ́ràn láti máa gbọ́ orin àbí kí máa lọ síbi orin. Ṣùgbọ́n ìgbà tí ò sí àyè, iṣẹ́ ló gba gbogbo ǹkan teyan ń ṣe.

Bí mo ṣe máa ń kí ẹni tí mo bá pàdé lóju ọ́na, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Láàlá kọ̀ọ̀kan náà, tó bá jẹ́ bí ọmọdé tí mo mọ rí, ó ní bí màá ṣe kíi, màá kíi. Tó jẹ́ pé kì í ṣe pé màá fi ohun bí pé máa ń fi ohun àgbàlagbà ni mò ń fi ń kíi, màá kíi bí ọmọdé, màá bèrè àwọn òbí ẹ lọ́wo rẹ́. Tó bá sì jẹ́ pé àgbàlagbà lóbìnrin ni, màá kíi ẹni yẹn. Tó bá jẹ́ ẹni tó wà nílé ọkọ, "à, ọkọ yín ńkọ́ ó?" Màá bèerè àwọn ọmọ ẹ lọ́wo ẹ́. Tó bá sì jẹ́ ọkùnrin tó jẹ́ àgbàlagbà náà tó ti la'ya nílé, màá kíi, màá bèrè aya ẹ lọ́wo ẹ́, à kí ra dáadáa. Tó bá sì wàjẹ́, è yẹn tó bá jẹ́ àwọn tí mo mọ̀. Tí ì bá ṣe ẹni tí mo mọ̀ tó jẹ́ ọkùnrin, mo lè máa kí o, mo sì lè kí o. Ó ní bó ṣe, bó bá ṣe wá sí mi lórí ni. Ṣùgbọ́n tó bá jẹ́ bí ẹni tó jẹ́ bí irọ́ mi, mo lè kí. Tó bá jé pé mi ò mọ̀ ẹ rí, mo lè kí ọ. Tí mo bá mọ̀ ẹ rí, ó di dandan kí n kí ọ. Bi emi se máa ń kí àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Pápá jùlọ tí i mi bá lọ ibi iṣẹ́ tó bá bọ́ sí ẹnu ọjọ́ ìsinmi mi nílé, mà á gba orí fóònù tàbí lórí tẹlifísàn, mà á ti gbọ́. Torí pé èèyàn tún máa ń rí ẹ̀kọ́ méjì mẹ́ta láti di mu. Èèyàn tún fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ, èyí tó èèyàn tún fi máa fi, tí ó máa tọ̀ yàn sí ọ̀nà bí èèyàn ṣe ṣe ilé eeyàn. Torí pé èèyàn ò ki n mọ gbogbo ǹkan tán. Náà ni èmi ti ẹ̀ máa fi ń gbọ́ podcast. Èèyàn ò lè mọ gbogbo ǹkan tán ẹ̀yàn ń kọ́ ẹ̀kọ́ lójoojúmọ́ ni.

Àwọn ojú opo ayélujára to wa o po gan ba ṣe ní Gilo, la ní MTN, la ní Etisalat, la ní Airtel bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Paápà jùlọ èyí tí èmi fẹ́ràn láti máa lò òun ni MTN. Ṣé rí ojú òpó yìí? Tẹ bá lò ó, gbogbo iṣẹ́ yín ni ò máa lọ ní ìrọwọ́rọṣẹ̀, kò ní sìdíwọ́ kankan. Lóòótọ́, àwọn yòókù náà dà, ṣùgbọ́n èmi kan ń sọ èyí tó tún dáa jù.

Bẹ́ẹ̀ni, èmi máa ń jí ní kùtùkùtù torí pé èmi ní àláàmù tí mo ti gbé kalẹ̀ tó jẹ́ pé ní kété tí wọ́n bá ti pe irun àlùwàlá làágo márùn ún ni èmi máa ń jí àti pé ìgbà mí ìṣẹ́ rí tó bá ti rẹ ara ẹhn, tí iṣẹ́ ti pọ̀ tí kinìyí tó bá ti dùn gan làágo márùn ún tó ń pe irun àlùwàlá yìí, aṣubá yìí èmi è fẹ́ dìde. Ìgbà mí tí mo bá pẹ́ jí mo lè lọ jí bí i aago méje tó jẹ́ pé tó bá ti dùn màá pa ní aago márùn ún yìí mo lè lọ jí ní aago méje tó jẹ́ pé màá máa sáré pátàpàtápàtápàá pé mò ń lọ sí ibi iṣẹ́. Láti ìgbà náà mo tún ti yípadà tó jẹ pé kì í ṣe nǹkan tó ń pè mí tó jẹ́ pé ó ṣì ń yọ mí lẹ́nu ní ẹnu iṣẹ́.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀, ó tó twelve gig, ìyẹn méjìlá giigi ni mo máa ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ toje pé kìní yìí ó sì ti fẹ́ gba ẹ̀mí Olúwa re torí pé kò rí báyìí tẹ́lẹ̀. Ṣùgbọ́n bi gbogbo nkan sa fi yipo tilọlaju palapala ti de, gbogbo nkan lo ti daru àbí, báwo laa se se.

Ẹrọ ayélujára ní abúlé ò jẹ́ ǹnkan tó da. Ó dé ní abúlé tìté mi ní ọdún two thousand and three. Iná ni ó dé ti wọn bẹ̀rẹ̀ sí ní lò tó jẹ pé teyan bá wà ní ìlú mìí gan, èèyàn ó lè pè wọ́n tí ò ní pé kí èèyàn kọ lẹ́tà láti ilé kí èèyàn gbé lọ láti ilé èèyàn kí èèyàn máa fi ránṣẹ́ sí ẹ̀ni tó n rìnrìn àjò lọ sí abúlé. Àti pé ìgbà mí network wọn ke e da, ṣùgbọ́n síbẹ̀ náà ó sì tún yára ju kí èèyàn ṣẹ̀ máa kọ lẹ́tà lọ. Ǹnkan tó yípadà ni pé ó jẹ́ kí iṣẹ́ kó tètè máa lọ. Bóyá oníbàárà ń bọ̀ wá bóyá láti ìlú Èkó báyìí wá sí abúlé láti wá ra ǹnkan, tó bá ti pè wọ́n bóyá ǹnkan yẹn wà n lè àbí òsí, yóò ti mọ ọjọ́ tó yẹ kó òun wá àti ọjọ́ tí ò yẹ kí òun wá. Ó jẹ́ ǹnkan tí ó da gan ní abúlé.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè torí ó jẹ́ ǹkan tó da àti pé ìgbà mi tí iṣe o bà sí lọ́wọ́ mi lọ títí, òdì dandan kí n gbé ẹ̀rọ ìgbésókè mi kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀. Bóyá máa yálà máa pe ìyá mi àbí bàbá mi, kí n bá wọn sọ̀rọ̀ kí ń gbọ́ àlàáfíà wọn.

Bí mo ṣe máa ń ṣe irun mi, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Ìgbà mi, mo lè di àdìmọ́lẹ̀ ṣùkú, ìgbà mi, mo lè di àdìmọ́lẹ̀ tán kan di lọ, ẹ̀yìn lásán tí ṣe ṣùkú, ìgbà mi, mo lè di pàtẹ́wọ́. Ṣùgbọ́n tí kérésì meṣi bá ń súnmọ́, màá ra òwú tó fi kún irun mi tí ó gùn dé ìbèbé idí mi. Bẹ́ẹ̀ náà máa sì jẹ́ kí àwọn ọmọ mi náà ki won di tiwọn. Pàápàá jùlọ emi máa ń gba àwọn obìnrin ní ìyànjú pé ki won dì irun wọn torí pé ó tún máa ń bu ẹwà kún ẹwà kún ẹwà àwa obìnrin. Bo yálá ọmọdé ni à bi àgbàlagbà ni, ṣíṣe irun èmi máa ń gba àwọn ènìyàn ní ìyànjú. Ìgbà míì gàn, màá ra àwọn ǹkan irun faransé sí ìyá mi ní abúlé wipé ki won fi dì irun wọn.

Bí mo ṣe máa ń ṣe àkókò fún ìrìnàjò, o pín sí ọ̀nà oríṣiríṣi. Tí ó bá jẹ́ ìrìnàjò to je pe emi nìkan fẹ́ lọ ni, tí ọkọ mi ò ní lọ àti bí àwọn ọmọ mi nkankan ò ní tẹ̀lé mi, màá ti dáná kalẹ̀. Oúnjẹ tí wọ́n máa jẹ, tí màá fi lọ, tí máa fi dé, màá ti ṣe ọbẹ̀ kalẹ̀. Yálà ìrẹsì wọ́n fẹ́ jẹ ni àbí wọ́n fẹ́ jẹ fúfú ni àbí wọ́n fẹ́ jẹ sẹ̀mọ́ ni, màá ti ṣe ọbẹ̀ gbogbo ẹ̀kalẹ̀, màá gbe sínú freezer tí gbogbo ó máa tutù tí ń fi lọ, tí ń fi dé. Màá sì ti fi àwọn aṣọ wọn lẹ́, aṣọ tí wọ́n wọ̀ lọ ilé ìwé, màá ti bá wọn fi gbogbo ẹ̀ kalẹ̀. To ri ti n ba se be, won le lo daru ọkùnrin gẹ́gẹ́ bi ọkọ mi, aṣọ ti mo ba ti fi kalẹ̀ náà ni yóò maa wo fún àwọn ọmọ. Wọ́n lè máa wọ èyí tí ò bára torí náà gbogbo ẹ̀ ni èmi ti máa ń ṣètò kalẹ̀. Màá sì lọ sọ́jà, bi mo se ń ra nǹkan tí màá fi dáná fún sí ilé. Bẹ́ẹ̀ náà ni màá ra nǹkan tí màá gbé lọ ìrìnàjò ibi tí mò ń lọ.

Iye owó tí mo ní kò pọ̀ rárá. Ohun tí mo rà kẹ́yìn ni, mo ra aṣọ, mo ra aṣọ fún àwọn ọmọ mi, mo ra aṣọ fún ọkọ mi, mo ra aṣọ fún ara mi ná. Torí ohun kan tí mo wá rà tí mo rí pe o wọ́n jù níbi ohun kan tí mo rà ni bàtà ọmọ mi tí mo rà ní fifty thousand ni mo ra bàtà náà torí ìgbá yẹn, a fẹ́ fi ṣe graduation rẹ̀ ni new school. Nǹkan tí mo rà tí mo rántí tó dẹ́ wọ́n jù níbi nǹkan tí mo rà nìyẹn.

Ohun mímu tí èmi fẹ́ràn jù ni smoothie. Ká mú watermelon, ká mú ọ̀gẹ̀dẹ̀, ká mú apple àti gúréèpù, ká wá fi mílìkì si, ká wá lọ gbogbo ẹ̀ pọ́ kí n wá mú. Ohun mímu tí mo fẹ́ràn jù ni torí èmi e mú kóòkì, èmi e mú Fanta. Lẹ́yìn nǹkan tí mo sọ yìí, lẹ́yìn smoothie, omi lẹ́mi tún máa ń mú torí èmi ò fẹ nǹkan tó bá ní ṣúgà ṣúgà nínú mi. Àti pé àwọn ènìyàn ní ilé ìtọ́jú wọ máa ń gbà wá níyànjú pé ká máa ma jẹ nǹkan tó ní ṣúgà ṣúgà lọ títí lóòótọ́ ṣúgà náà ní nǹkan tó ń ṣe lára. Ṣùgbọ́n kì í ṣe bí i ká tun máa jẹ bí i oúnjẹ ká tun máa mú bí i nǹkan múmu.

Títa nǹkan ní ojú ọ̀nà ó jẹ́ ǹkan tí ó dà wà pà jùlọ tí bí ó di bí ọwọ́ alẹ́ àwọn alákarà wáa jáde síta. Èmi gẹ́gẹ́ bí ènìyàn máa lọ ra àkàrà, lóòtọ́ ó lè máa jẹ gbogbo ìgbà mo fi ń rà, ṣùgbọ́n bóyá bí ẹẹkan àbí ẹẹ̀mẹjì láàrin ọ̀sẹ̀ méjì máa ra àkàrà. Àwọn aláhaùsá náà, àwọn tó ń ta ọsàn, àwọn tó ń ta búrẹ́dì, àwọn tó ń ta èso tó jẹ́ pé kò sí ẹni tí yóò rà lọ́wọ́ wọn. Ẹni tó bá ti nílò ẹ̀, iná ni ó rà, kì í ṣe pé, à! Ẹni báyìí ni wọ́n ń tà fún, ẹni báyìí ni wọ́n ń tà fún. Rárá, wọ́n sì máa ń jáde síta gẹ́gẹ́ bí, bí i ago mẹ́fà ìrọ̀lẹ́ tí ó bá sì ti di bí ago mẹ́wàá àbọ̀ gbogbo wọn máa palẹ̀ mọ́ láti máa lọ sí ilẹ̀ wọn torí àwọn èèyàn ó ti máa lọ ilé, àwọn èèyàn tí ń lọ ń sùn, ẹ ǹ, kò ní sí oníbàárà lọ títí mọ́.

Iye ìgbà tí mo ní ìsinmi lọ́dọ̀ ní ẹnu iṣẹ́ lọ́dọọ́dún, èmi ò lè kà, torí ìgbà mi ìjọba àpapọ̀ wọ́n á sọ fún àwa òṣìṣẹ́ ìjọba wipé ọludé wà lẹ́nu iṣẹ́, pé ka dúró lé fún bi ijó méjì àbí ijó mẹ́ta. Ìgbà mìíràn ọ̀gá wa lẹ́nu iṣẹ́ wọ́n le ní "à, iṣẹ́ yìí kò pọ̀ o, ka dúró sílé, ka sinmi torí pé a ti ṣiṣẹ́ fún oṣù yẹn tó ti pọ̀." Torí náà èmi ò lè ka iye ìgbà tí mo máa n ní ìsinmi lọ́dọọ́dún.

Títọ́ ẹranko, ó jẹ́ nǹkan tí èmi máa ń ṣe ń gbá àwọn ènìyàn níyànjú. Wipé ó dá nínú ilé, wipé kan máa tọ̀. Torí àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá, wọ́n máa ń sọ pé: "Ibi ìmí tí ẹnìkan bá ṣe sí wa, ta bá ní ẹranko nílé, kàkà tí ibi yóò fi wá sọ́dọ̀ wa. Ẹranko yẹn ni ibi yẹn ti ó lọ́ ba." Emi maa n gba àwọn eyan niyanju wípé ki wọn maa tọ ẹranko torí èmi gẹ́gẹ́ bí ènìyàn, mò ń tọ́ ẹranko nínú ilé mi. Kì í ṣe gbogbo ẹranko la le dà kiri. Torí ẹranko, adìẹ wà láàárín wọn, ẹin ewúrẹ́ wà láàárín wọn. Tó bá ti di àgbo, àbí màálù, àwọn elei àá máa ń dà kiri. Ajá náà aa le dà ajá kákiri ní kíni. Adìẹ ni èmi ní, témi n sin ni ti tèmi tó jẹ pé mò ń tọ́. To si jẹ pe bi ọgọrun náà mo ni ǹkan tí n wàá lérò pé ó máa fún mi ní wàhálà díẹ̀ ni wípé mi ì lérò wípé ìgbẹ́ wọn á pọ̀ gan-an tó jẹ pé mo wá rí wípé bi wọ́n ṣe ń jẹun sí. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń yàgbẹ́ sí. Lóòótọ́ náà bó ṣe ń jẹun sí, tó ń yàgbẹ́ sì, wọ́n dùn wo torí emi maa n ṣe eleyi láti tun fi pawọda láti pa ni ìgbà ọdún.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni èyí tó ń fi ẹ̀wà ṣe torí pé mo fẹ́ràn rẹ̀ gan. Tí wọ́n bá ti bu, tí wọ́n lọ ní ẹ̀rọ tàbí tí wọ́n fi ọlọ lọ, tí wọ́n wá dín pẹ̀lú epo fẹ́rẹ́fẹ́. Irú oúnjẹ yìí náà máa ń pín ní àwọn àgbà ilẹ̀ Yorùbá, tí wọ́n máa ń pín níbi àṣeyẹ tí wọ́n bá ń ṣe òkú ìyá àgbà àbí bàbá àgbà. Mo fẹ́ràn rẹ̀ gidi ni torí pé ó máa ń ṣe ara lóore. Àwọn elétò ìlera náà sì máa ń gbà wá níyànjú pé ká máa jẹ. Pápá jùlọ nílẹ̀ Yorùbá, wọ́n máa ń jẹ, wọ́n máa ń fi mu ẹ̀kọ ògì.

Àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ràn láti sọ ni ọ̀rọ̀ iṣẹ́. Lẹ́yìn ọ̀rọ̀ iṣẹ́ tí ó yọ owó jáde, kò sí ǹkan kan té mi bá yá èèyàn sọ torí èmi gẹ́gẹ́ bí ènìyàn mi ń dídi sọ̀rọ̀. Torí náà tí mo bá tí ń sọ̀rọ̀, gbogbo àwọn ọ̀rẹ́ mi àbá wọn ra ibi iṣẹ́ wa, wọ́n máa ń tèti. Kò sì sí ìgbà te mi ò sọ ọ̀rọ̀ iṣẹ́. Ọrọ iṣẹ́ ti o ba ti mu owo wa, ni ìgbà ti emi o yi sọ, ko si si nkan to fi de temi o fi n sọ torí ti eyan ba n sọ̀rọ̀ iṣẹ́ ti o mu owo wa ibe ni eyan o ti ríi owo ti eeyan o fi tọ́jú àwọn ọmọ èèyàn, ti eeyan si tun firanṣẹ si àwọn òbí ènìyàn nile.

Bií ọgbọ̀n ìsẹ́jú ló máa ń gbà mí láti dé ibi iṣẹ́ mi, ṣùgbọ́n ìgbà mìíràn tí ǹ bá tètè rí ọkọ̀, mo máa ń lo bí wákàtí kan láti dé ibi iṣẹ́ torí ìgbà mìíràn àwọn ọkọ̀ lè pọ̀ ní ojú pópónà tàbí kí ọkọ̀ ńlá tó ń lọ ilẹ̀ Yorùbá kó kó ẹrù ó yá kó takú sójọ́ ọ̀nà. Nítorí nǹkan bẹ́ẹ̀ kí í gbà mí lákòókò àkókò rara ṣùgbọ́n tó bá ṣe yá mi sí bẹ́ẹ̀ náà, màá ṣe dé ibi iṣẹ́ mi.

Bí mo ṣe máa ń kojú àwọn sọ̀rọ̀ níbi iṣẹ́, ó pé oríṣìíríṣìí. Paapaa jùlọ boya o je ọ̀gá mi, to je pe mo ju lo lọ́jọ́ orí, o di dandan ki n teriba fún ó sọ nǹkan tó dùn mọ́ mi, kò sọ nǹkan tó dùn mọ́ mi, ó di dandan kí n tẹríba fún un torí pé ọ̀gá mi ni ó jẹ́. Ṣùgbọ́n bóyá ẹni tó kéré sí mi, ẹni tó kéré sí mi lẹ́nu iṣẹ́ náà, mo máa ń tẹríba fún un torí èmi ni ò n ṣe nǹkan tó fi jẹ́ pé bó yá a torí tí mo jù lọ lẹ́nu iṣẹ́, àbí torí pé mo jẹ́ ọ̀gá ẹ̀ lẹ́nu iṣẹ́ ni mo fi ń fi ojú tẹ́ńbẹ́lú ẹ. Èmi máa ń jẹ́, èmi jẹ́ ẹnìkan tó máa ń kó ara rẹ̀ ní ìjánu, láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, àbí bí mo ṣe ń sọ̀rọ̀ ní ẹnu iṣẹ́.

Láti ẹnu ọ̀nà mi dé pópónà, ó máa ń gbà mí ní bíi ogún ìsẹ́jú kí n rìn torí pé ó rọra, nẹsẹ̀ díẹ̀ bí màá ṣe sọ́ nìyẹn, pó nẹsẹ̀ díẹ̀ kìí ṣe nǹkan tó yá kíákíá báyẹn. Àwọn ṣọ́ọ̀bù, àwọn tó máa ń ta àkàrà ó máa ń wà ní pópónà ibi ibẹ̀. Àwọn ọkọ̀ náà, ọkọ̀ ni ó ma a kọjá, wọn ó ma a tan kiní ọkọ̀ pé à, ọkọ̀ míì ń bọ̀ o, kí àwọn èèyàn, kán lè mọ̀ pọ́kọ̀ ń bọ̀.

Bi ètò ìgbéyàwó bi o ṣe yípadà paapaa julọ ni ààyè ọlaju ta wa yìí ni ilẹ yorùbá ko ṣe nkan ti o lọ titi torí ko si iyatọ púpọ̀ lọ titi ni ayé àtijọ́, aa rí pé aṣọ òfì ni ọkọ ìyàwó, àwọn ìdílé ìyàwó, àwọn ìdílé ọkọ. Aṣọ òfì náà ni wọ́n ń wọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí gbogbo. Ṣùgbọ́n ní ayé ìsín yìí, aṣọ òfì náà ni ọkọ àti ìyàwó lásán ó wọ̀. Ṣùgbọ́n àwọn ìdílé, wọ́n lè wọ nǹkan mi tó ń lo ìpèlè òfì lásán, tí ó ṣe pé aṣọ ẹni wọ́n máa wọ̀. Pàápàá jùlọ ní ayé àtijọ́, o máa ní àwọn ètò tó yẹ pé tí wọ́n bá ṣe ìgbéyàwó, wọ́n á bomi sí ẹsẹ̀ alẹ́, àṣálẹ́ ni wọ́n ń sin ìyàwó lọ sí ilé ọkọ ẹ̀, to je pe ko to wọlé, wọ́n ń bomi sí ẹsẹ̀ ọkọ e. Ṣùgbọ́n láyé ọ̀làjú yìí, kò sí ǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́, kò sí ẹni tó ń bomi sí ẹsẹ̀ ẹni kankan. Ìgbà mí ìgan láyé ọ̀làjú ta wà yìí, ìyàwó tí ń gbé ilé ọkọ gan kí wọ́n tó ṣe ìyàwó àbí kí wọ́n tó wá dá ìdáná pé àwọn ṣe ìyàwó.

Ìpàdé àwọn ará ilé kì í ṣe nǹkan tí àwa díidi má a ń ṣe ní ilé tiwa. Ìgbà táa wa má a ń ṣe ni àsìkò Kérésìmesì. Na là wa má a n ṣe ìpàdé àwọn ará ilé, tó jẹ́ pé èmi àti àwọn ẹ̀gbọ́n mi lá a pejú pẹsẹ̀ ní ibi ìpàdé náà. A a so nkan ti a fe ma se fún àwọn òbí wa ǹkan tí bóyá a fẹ́ bá àwọn òbí wa sọ, bóyá a fẹ́ kó wọn ní ìjánu nípa nǹkan tí wọ́n ń ṣe ta a fẹ́ràn. Ẹ̀hẹ̀ń, bá wa ṣe má a ń ṣe tiwa ni. Ìgbà kan na làá ṣi má a ń ṣe láàárín ọdún.

Oúnjẹ tí mo fẹ́ràn láti máa sè láti ìbẹ̀rẹ̀ dé òpin kì í ṣe ǹkan tó lọ títí bẹ́ẹ̀yẹn. Oúnjẹ tí orúkọ oúnjẹ náà ni fried rice. Fried rice là ń pè é, tó sì jẹ́ wipé àwọn èròjà ẹ náà ó pọ̀ lọ títí. Ṣùgbọ́n emi fẹ́ràn rẹ torí pe o ma nfun ara ni okun, o tun maa mu ki awọ ẹni ko dan yàtọ̀ torí wi pé máa fi ẹ̀dọ̀ ẹran síi, màá fi ìgbín síi. Bí èmi ṣe máa ń ṣe témi, mo bá, màá tún gé ìgbín síi, màá gé tí máa pa adìyẹ tó jẹ pé màá dìidi fí síí, màá dín si, màá sì, ìgbà kan láàárín oṣù lèmi máa ń ṣe torí ó máa ń gba àkókó. Màá fi ǹkan táwọn, àwọn òyìnbó n pè ní garbage, màá fi si, màá tún fi èso kárọ̀tì si, màá tún fi gbogbo salad, màá tún fi salad gbogbo ẹ si.

Èmi jẹ́ ẹnìkan tó yẹ pé mo fẹ́ràn iṣu oko gan-an torí ibi tí mò ń gbé nínú àgbàlá wa, ara ara ní oko kékeré kan tí mo rara dá síbẹ̀. Mo gbin ẹ̀fọ́, mo gbin àgbàdo, pàápàá jó lọ lásìkò òjò. Mo gbin àgbàdo, mo gbin tòmátì, mo gbin tòmátì tasiko òjò àti tasiko ẹ̀rùn torí pé tí òjò bá lọ, màá le máa rí ká ní àsìkò ẹ̀rùn. Mo gbin ẹ̀fọ́ náà, mo gbin tẹ̀tẹ̀, mo gbin ṣọkọ, mo gbin gúrè, mo ṣe gbin ni mo sì gbin úgú torí èmi fẹ́ràn irú àwọn ẹ̀fọ́ báyìí. Àti pé láyé ìsíìnyí táyé ti dọ́ ayé ọ̀làjú yìí, nǹkan táwọn èèyàn fi ń gbin ǹkan ní ìgboro tó ń tà lọ́jà nísìínyí kò ṣe é fojú rí. Èmi gba ara, èmi máa ń gba àwọn èèyàn níyànjú pé kí wọ́n máa gbin ǹkan wọn fúnra wọn nínú ilé. Àwọn mọ bí wọ́n ṣe gbin. Bóyá òun yẹn fi òògùn gbin ni àbí òun kò fi òògùn gbin ni kò sí nǹkan tó kan èmi. Torí pé téèyàn bá gbin fúnra èèyàn, èèyàn mọ̀ pé èèyàn ni ẹ gbin kìí ṣe ìta, kì í ṣe ti kàn rà tí èèyàn mọ̀ nǹkan tí òun fi ń gbin. Torí pé ọ̀pọ̀ ìgbà tó jẹ́ pé kí n tó gbin ẹ̀fọ́, tó jẹ́ pé tí mo bá rẹ ẹ̀fọ́ láti ọjà, omi a máa máa hó bí, omi ẹ̀ máa ma hó bí omi ọ̀sẹ̀ ni. Ọkọ mi ló sì ràn mí lọ́wọ́ láti gbin láti fi náátì fi yí ọgbà náà kí àwọn adìẹ kó máa ma tán ká.

Ọjọ́ Sunday nínú ọ̀sẹ̀ náà ni mo fẹ́ràn jùlọ torípé ọjọ́ yìí má tí dáná láti Saturday, má tí fọ so, má tí tọ́jú ilé, má tí nu ilé. Ọjọ́ Sunday aa kan lọ church, a bá ti tí church dé, tí a bá tí jẹun, mo wẹ̀, mo má sùn ni, tio fi di ọjọ́ Monday. Èmi gbádùn ọjọ Sunday gaan ni torí pé ó jẹ ọjọ ìsinmi mi tó jẹ́ pé máa lè wo tv bo ṣe wùmí.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ní kọ̀npútà. Kọ̀npútà tèmi gangan tí ń lò ní ibi iṣẹ́ torí ní ibi iṣẹ́ titi wa, òǹkálùkù ló ní kọ̀npútà titi rẹ̀ tó fi ń ṣiṣẹ́. Ǹkan tó tu ṣe pàtàkì ni fotocopy mesin tán lọ o ṣe pàtàkì sí mi torí tó babaje mo má ní láti losi ìgboro láti lọ ṣe fotocopy ǹkan tí mofe ṣe. Ní àwọn ǹkan tó ṣe pàtàkì gidigidi àtàwọn fáìlì ibi iṣẹ́ wa èmi ẹ fi ṣeré torí ìkáwọ́ mi iná ni gbogbo ẹ wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùnràrí, pàápàá jùlọ tí mo bá ṣẹ̀ wẹ̀ tán tí mò ń jáde kúrò ní ilé, bóyá mò ń lọ sọ́jà ni àbí mò ń lọ sí ibi iṣẹ́. Èmi tún ma ń gba àwọn èèyàn níyànjú, kí wọ́n má a fín tùnràrí sí aṣọ wọn. Aá ri pé ayé tiẹ̀ ti di ayé ọ̀làjú gan-an nísìnyí báyìí tó jẹ pé tùràrí ọmọ kékeré gan án ti wà. Ọmọ ìkókó tán ṣẹ̀ṣẹ̀ bí, tùràrí rẹ̀ ti wà. Ọmọ tó ti dàgbà fún bí i ọdún méjì, tùràrí ti ẹ̀ náà ti wà lọ́tọ̀. Àwa àgbàlagbà gan, tùràrí i wa ti wà ba ṣe ní tọkùnrin lọ́tọ̀, la ní ti to bìnrin. Èmí jẹ́ èèyàn tó jẹ́ pé gbogbo oṣù tí mo bá ti gba owó oṣù mi ni mò má ń ra tùràrí. Bí n ṣé ra ti tèmi ni mò ń rà fún ọkọ ọ̀ mi bí mo ṣe ń ra tọkọ ọ̀ mi bẹ́ẹ̀ náà mò ń rà fún ọmọ ọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí, torí alùpùpù jẹ́ nǹkan te mi tí è fẹ́ràn láti máa gun nígbà míràn, ìyẹn bóyá tí mo bá ń lọ ibi iṣẹ́ tí àwọn okò takú sojù ọ̀nà, ẹhen, èmi á gun alùpùpù kí n lè tètè dé ibi iṣẹ́ kí ọ̀gá mi kó máa ma sọ̀rọ̀. Mo tun rántí ìgbà ti mo wa ni ilé-ìwé secondary school, mo maa n gun alùpùpù daada.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọ orin. Paapá jùlọ èmi jẹ́ ẹnìkan tó jẹ pé tí èèyàn o yi bá kọ orin, mo máa ń gbàgbọ́ wípé ẹnu irú èèyàn bẹ́yẹn yóò máa rùn pé eeyan kan dáké títítítí. Èèyàn ó sọ̀rọ̀, èèyàn ó yánu, èèyàn ó kọ orin. Kódà ki n da wa, tin ba ti sọ pe mi o ṣe nkankan gan ni ẹnu iṣẹ́ mi, maa kan rọra maa kọ orin lẹ́nu pẹlẹpẹlẹ.

Bí àwọn ọmọdé ṣe ń ṣeré tẹ́lẹ̀ ò yàtọ̀ sí bí àwọn ọmọdé ṣe ń ṣeré láyé ìsín à láyé àwọn bàbá ńlá wa. Bí àwọn ọmọdé ṣe ń ṣeré ni kété táa bá ti jẹun alẹ́ tán ní ago mẹ́fa, là á lọ àgbàlá àbí ìta gbangba tí òṣùpá ó yọ, tí àwọn bàbá ó máa pa àwọn àlọ́, àlọ́ àpamọ̀ máa sọ ìtàn oríṣiríṣi fún wa lábẹ́ òṣùpá tí inú wa bíbí dá wà ní ti oorun tí ó fi máa kùn wá tí gbogbo wa lọ́dùú dúlẹ̀ ta lọ́ṣù. Ṣùgbọ́n láyé ìsín kò rí bẹ́ẹ̀ mọ́, torí ayé ìsín yìí, ayé ti dọ́re, ayé ọ̀làjú. Tí ọmọ bá fẹ́ ṣeré ní ayé ìsín yìí, tó yẹ pé òbí ọmọ náà ní owó. Òbí ọmọ mi ò ń gbé ọmọ rẹ̀ lọ sí òkè òkun láti lọ ṣeré. Òbí ọmọ mi ìdán tó sì wà ní ìlú á gbé ọmọ ẹ̀ á gbe lọ sí ibi, ibi àgbègbè afẹ́ tó yàtọ̀. Àwọn èèyàn ṣeré tàtí jọ́ mọ́, àwọn èèyàn ò tẹ̀lé ìlànà òfin àwa ilẹ̀ Yorùbá mọ́ torí ayé ti di ayé ọ̀làjú. Kò sí ẹni tó ń dúró níbi tí òṣùpá ń yọ tó ń sọ ìtàn mọ́.